Mo gba ọ̀rẹ́ mi Adéwálé lálejò nílé mi lánàá níbi tí èmi àti rẹ̀ ta tí wọ́n jọ ń fi omi jomi toro ọrọ. Mo wá ń sọ fún wí pé, báwo ni nǹkan? Ó wá ń bá ọmọ mi sọ̀rọ̀ wípé, ṣe o mọ ìtumọ̀ orúkọ rẹ? Ọmọ mi Fọlákẹ́ wá ń dá lóhùn pé bẹ́ẹ̀ni ọ̀rẹ́ bàbá mi, mo mọ ìtumọ̀ orúkọ mi. Bàbá mi ti ṣàlàyé ìtumọ̀ orúkọ mi fún mi.